Ẹkú ẹkáalẹ o, mo kíyin. Ẹ ní pé data tí mo máa ń lò lọ́sẹ̀ báwo ló ṣe pọ̀ tó. Adúró data tí mo máa ń lò, mo máa ń lò bí i 20GB lọ́sẹ̀ torí adúró data tí mo máa ń lò ó pọ̀ dáadáa. Mo máa ń lo data fi máa wo Netflix, mo máa ń lo data lórí Facebook, mo dẹ̀ máa ń lo data lórí WhatsApp. Ìgbà mí mo máa ń wo fídíò lórí YouTube. Àwọn nǹkan tí mo máa ń ṣe pẹ̀lú data ó pọ̀ dáadáa. Ètò rẹ ni mo máa ń fi lo data 20GB ní lọ́sẹ̀ nítorí pé ìgbà mí mo máa ń lo data ẹ ní ibi iṣẹ́, mo máa ń lo data ẹ ní ibi iṣẹ́ dáadáa. Mo máa ń lo data dáadáa ní ibi iṣẹ́ wa. Mo máa ń lo data dáadáa ti fi pé mummy lórí WhatsApp torí mi ò kí ń lo awọn káàdì, data ni mo máa ń lò dáadáa. Ìgbà mí mo, mo dẹ̀ ní WiFi. Mo máa ń lo 10GB lórí WiFi mi. Lórí fóònù mi mo máa ń lo 20GB torí mo máa ń mú fóònù mi jáde. Mi o raye láti máa mú WiFi káàkiri. Fóònù mi mo máa ń lò dáadáa.